Ṣe o ni orukọ ina gije? Ṣe o mọ pe orukọ ti a n pe ẹni le sọ itan nipa rẹ. Bẹẹni, mo ni orukọ inagije ti àwọn ọrẹ mi fi n pe mi. Orukọ naa ni Bubbles. Orukọ yii bẹrẹ lati iwa tabi isẹ nkan ti mo saba maa n ṣe, ti o si di apakan idanimọ mi. Ni gbogbo igba ti wọn ba pe mi ni orukọ yẹn, inu mi maa n dun, nitori on ran ti mi si ibasepọ rere ati irin-ajo ayọ ti a pin pọ.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ṣé o mọ̀ pé àkókò tí a bá lò pọ̀ lè mú ìbáṣepọ̀ lágbára síi? Ni gbogbo ìgbà tí mo bá ní ààyè, mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nípasẹ̀ ìbánújẹ́ pọ̀, ìjíròrò àti ìjẹun pọ̀. A máa ń pín ìtàn ọjọ́ wa, a sì máa ń rẹ́rìn-ín. Àkókò yìí ń jẹ́ kí ìfẹ́ wa túnbọ̀ jinlẹ̀, ó sì ń fún mi ní ìtẹ́lọ́rùn àti agbára tuntun.

Ṣé o ti lu etí rẹ rí? Sé ọrántí ìdí tí o fi ṣe? Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi rí nígbà tí mo pinnu láti yí ìrísí mi padà. Ni ìbẹ̀rẹ̀, iná mi dùn, mo sì ní ìmọ̀lára tuntun. Lẹ́yìn yẹn, mo kọ́ pé gbogbo ìpinnu tí a bá ṣe fún ara wa gbọdọ̀ wá láti inú ìfẹ́ àti ìtẹ̀lọ́rùn. Lónìí, mò ń rí i gẹ́gẹ́ bí ìrírí tí mo kọ́ lọ́wọ́ ara mi.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ṣé o mọ̀ pé ọ̀nà tí a fi ń bá wọn sọ̀rọ̀ lè pinnu ìgbàgbọ́ wọn sí ọ. Ní gbogbo ìgbà, mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìfaradà. Mo máa ń fetí sí ohun tí wọ́n ń sọ kí n sì dáhùn pẹ̀lú ìtàn kéde ré. Ìbánisọ̀rọ̀ rere yìí ń jẹ́ kí ìbáṣepọ̀ dára ó sì mú kí oníbàárà fẹ́ padà wá sí mi lẹ́ẹ̀kan si.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ṣé o mọ̀ pé ìpè fídíò lè mú kí ìbánisọ̀rọ̀ súnmọ́ ju tẹlifóònù lọ? Ní gbogbo ìgbà mo máa ń lo ìpè fídíò láti bá ẹbí ọ̀rẹ́ tàbí àwọn oníbàárà sọ̀rọ̀. Ríri ojú ara wọn jẹ́ kí ìdúró róò tú bọ́ yé mi, ó sì ń mú ìmọ̀lára ìsúnmọ́ wá. Ìpè fídíò ń jẹ́ kí ìbáṣepọ̀ lágbára sí i, ó sì ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ rọrùn lójoojúmọ́.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ṣé o mọ̀ pé ìbọ̀wọ́ lè dáàbòbo ọwọ́ rẹ àti mú ìtùnú wá? Ni gbogbo ìgbà tí mo bá n ṣiṣẹ́ tàbí nígbà òtútù, mo máa ń wọ ìbọ̀wọ́. Ó ń dáàbòbo ọwọ́ mi kúrò nínú ìfarapa ó ṣì jẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú ìgboyà. Wíwọ ìbọ̀wọ́ tún fi ìtọ́jú ara hàn, ó ṣì ń jẹ́ kí iṣẹ́ ojoojúmọ́ rọrùn àti dáàsí.

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kányìn ṣe rí? Ṣé o rí i gẹ́gẹ́ bí àǹfààní láti fi ara rẹ̀ hàn? Ìgbéyèwò iṣẹ́ tó kányìn jẹ́ ìrírí tó kún fún ìrònú àti ìmóríyá. Mo múra dáadáa mo sì fi ìgboyà dáhùn gbogbo ìbéèrè, bí ó tí lẹ̀ jẹ́ pé kò rọrùn pátápátá. Ìrírí yẹn kọ́ mi pé ìfaradà àti ìtẹ́lọ́rùn ara ẹni ló ń mú ẹni tẹ̀síwájú nínú iṣẹ́.

Nígbà wo ni o kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ rẹ nígbà tó kẹ́yìn? Ṣé o rántí bí ìmọ̀ tuntun ṣe mú ìtara wá? Ní àkókò tó kọjá, mo kọ́ nǹkan tuntun kan níbi iṣẹ́ tí ó yé ọ̀nà tí mo fi ń ṣiṣẹ́ padà. Ní ìbẹ̀rẹ̀, ó dà bíi pé ó ṣòro, ṣùgbọ́n pẹ̀lú ìfaradà, mo bẹ̀rẹ̀ sí i lóye rẹ̀. Ìmọ̀ tuntun yẹn mú ìgboyà wá sí mi, ó sì jẹ́ kí n ríi pé ìkọ́ ẹ̀kọ́ kì í dá dúró níbi iṣẹ́.

Nígbà wo ni o kọ ìgbékalẹ̀ iṣẹ́ rẹ nígbà to kẹ́yìn? Ṣé o mọ̀ pé ìgbékalẹ̀ tó dáa lè mú iṣẹ́ rẹ rọrùn síi? Ní àkókò tó kọjá, mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ tuntun kan tí ó ṣe pàtàkì fún iṣẹ́ ojoojúmọ́ mi. Mo se ìṣètò, mo sì fi àkókò kún un láti mọ bí ó ṣe máa ṣiṣẹ́ dáadáa. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí í lo ìgbékalẹ̀ yẹn, iṣẹ́ mi rọrùn, mo sì ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn pé ohun tó ṣe pàtàkì ti ṣẹlẹ̀ dáadáa.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ṣé o mọ̀ pé ìkíni tó dáa lè mú ìbáṣepọ̀ rere wá sí ọkàn ènìyàn? Ni gbogbo ọjọ́, mo máà ń kí àwọn ènìyàn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìbáṣepọ̀ tó dáa. Bí mo ṣe ń fi ìrẹ̀lẹ̀ hàn, ó ń jẹ́ kí wọ́n ní ìtẹ́lọ́rùn, mo sì máa rí pé ìbáṣepọ̀ wa dáa sí i. Ìkíni tó dáa kì í ṣe nǹkan tí à ń sọ nìkan; ó tún jẹ́ ọ̀nà láti fi ìwà rere hàn àti láti kọ́ ìbáṣepọ̀ tó lágbára pẹ̀lú gbogbo ènìyàn.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ṣe o mọ pé ìmọ̀le kọ̀ọ̀kan ní ìtàn àti ìmọ̀lára tirẹ̀? Èmi fúnra mi, mọ fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ jùlọ. Nígbàtí oòrùn rọ̀ sẹ́yìn, gbogbo ayé ń lá. Mọ máa n gbádùn ìtura àti ìbẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìtara. Ìmọ̀le òwúrọ̀ ń fún mi ní ìmúlò rere, ó sì mú kí ọkàn mi balẹ̀ kí n lè dojúkọ gbogbo iṣẹ́ ọjọ́ pẹ̀lú agbára tuntun.

Báwo ni o ṣe máa ń dojú kọ àwọn ìṣòro níbi iṣẹ́? Ṣé o mọ̀ pé ìfaradà àti ìmu lọ́kàn lè ló ń ran o lọwo láti yanjú wọn? Ni gbogbo ìgbà tí mo bá ní ìṣòro ní ibi iṣẹ́, mo máa ń kọ́kọ́ dá ara mi lójú pé gbogbo ohun ni ojútùú rẹ̀ wà. Mo máa ń ṣàtúnṣe ìṣòro pẹ̀lú ìmọ̀ àti ìfaradà. Mo sì máa ń wá ìtọ́nisọ́nà láti àwọn tó ti ní ìriri. Nípa bẹ́ẹ̀, mo máa ń yanjú ìṣòro náà dáadáa. Mo sì ń kọ́ ẹ̀kọ́ tuntun fún ọjọ́ iwájú.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Ṣé o mọ̀ pé fífi fáìlì rẹ pamọ́ níbẹ̀ ń jẹ́ kí ìmúlò rẹ rọrùn àti pé kó dájú pé kò ní sọnù. Bẹ́ẹ̀ ni mà á ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Nígbà tí mo bá ṣe, mo ní ìmọ̀lára ìtẹ̀lọ́rùn pé àwọn fáìlì mi wà ní ààyè tó dájú. Ó tún ràn mí lọ́wọ́ láti wọlé sí wọn níbi gbogbo láìsí ìṣòro, ó sì ń jẹ́ kí iṣẹ́ mi rọrùn lójojúmọ́. Fífi fáìlì pamọ́ sórí cloud jẹ́ ọ̀nà tó dá láti dáàbò bo iṣẹ́ rẹ.